Èdè wo ni mo fẹ́ kọ́? À, èdè tí mo fẹ́ kọ́ tó wù mí láti kọ́, eh, mo ní bí èdè méjì tí ó wù mí láti kọ́. Eh, àkọ́kọ́ èdè wa nílẹ̀ Nàìjíríà yìí tó wù mí láti kọ́ ní orílẹ̀-èdè tí mo wà yìí, èdè yẹn ni èdè Hausa. Hmm, èdè Hausa ó wù mí láti kọ́ torí ó má ń-- mo máa ń wo ẹnu wọn, tí àwọn Hausa tí wọ́n máa ń sọ èdè wọn báyìí. Mo maa n wo ẹnu won ni o maa n dàbí ìgbà to je wípé ki emi náà mo èdè yen so kin le maa so pẹ̀lú won. Mo máa ń wo ẹnu wọn tí wọ́n bá ti ń sọ ni, ẹhn, ṣó iyẹn wù mí láti kọ́ èdè náà. Èdè tó tún wù mí tó láti kọ́ tó jẹ́ tí kìí ṣe ti torí lédè wa, òun ni èdè Spanish. Ehn, èdè yẹn náà wù mí láti, láti kọ́ torí, ehn, èdè yẹn jẹ́ èdè tó jẹ pé tí èèyàn bá ní àǹfààní láti kọ́ láti mọ̀ ní orílẹ̀-èdè wa yìí, ó máa pe àwọn ọ̀pọ̀lọpọ̀ àǹfààní, àǹfàní àti ọ̀pọ̀-- ọ̀pọ̀lọpọ̀ àǹfààní iṣẹ́ fún irú ẹni bẹ́ẹ̀ ó máa pè wá fún wọn. So àwọn èdè tí ó wù mí láti kọ́ nìyẹn, èdè Hausa nílẹ̀ wa n bí, àti èdè Spanish tí ni, tí eléyi ti wọ́n ń sọ ní Spain. Àwọn èdè mejejì tó wù mí láti kọ́ nìyẹn.

Kí ni o lè ṣe nísinsìnyí tí o kò lè ṣe ní ọdún mẹ́wàá sẹ́yìn? Àh, àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan wà tíì mó lè ṣe nísinsìnyí tí mi ò lè ṣe lẹ́yìn ọdún mẹ́wàá. Ẹ̀hẹ̀n, àpẹẹrẹ ni ẹ̀kọ́ irú ìwé ilé-ìwé tí mo lọ, tí mo lọ ká yí. Ní ìwòyi ọdún mẹ́wàá sẹ́yìn, mo sì wà ní ilé-ẹ̀kọ́ tì mí tí ì kọ́ ẹ̀kọ́ parí. Ẹ̀hẹ̀n, àmọ́ nísinsìnyí tó ti lé ní ọdún mẹ́wàá báyìí, ẹ̀hẹ̀n, mo, mo, mo lè sọ pé mo ti mọ ìwé yẹn. Mo ti ní àwọn ìwé èrí tó yẹ kin ní ni orí ìwé yẹn, mo ti ní i. Àwọn iṣẹ́ kọ̀ọ̀kan náà dẹ́ wá tí mo kọ́ bi iru iṣẹ́ ohun èlò orin. Tó jẹ́ pé ní ọdún mẹ́wàá sẹ́yìn, mi ò tẹ́ tí mọ̀ rárá rárá. Àmọ́, ẹ́, ìgbà tí mooo, tí mo fi ara mi jin láti kọ́, ẹ̀hẹ̀n, nísinsìnyí ó wá di ohun tí mo mọ̀. Mo lọ sí ibi àwọn ibí tí wọ́n lè rú irun gígẹ̀ náà tí mi ò lè ṣe tẹ́lẹ̀. Nísinsìnyí tó ẹ́ pé mo ti mọ̀, mo ti kọ́, mo lọ sí ọ̀dọ̀ àwọn tí ó mọ̀. Ẹ̀hẹ̀n, ìgbà tí mo fẹ́ kẹ́kọ̀ọ́ ilé-ìwé, mo lọ sí ilé-ìwé. Ìgbà ti mo fẹ kekọ orin, mo lọ sibi tan tin kekọ orin. Ìgbà tí mo kẹ́kọ̀ọ́ irun gígẹ̀ náà, mo lọ sí ọ̀dọ̀ àwọn tó mọ̀ ní tàn sì ń kọ́ ẹ̀kọ́ rẹ̀. Àwọn tí mo fi ń ṣe náà ni mo fi ń gbogbo ẹ, ni mo fi ń ṣiṣẹ́ tí òwò fi ń díẹ̀díẹ̀ fi ń wọlé sí mi ní ọwọ́. Ẹ̀hẹ̀n, ohun tí mo fi wọ́n ṣe ni ẹ́.

Kí ni àwọn nǹkan tó wà nínú àpò owó rẹ? Ẹ̀, àwọn nǹkan tí ó wà nínú àpò owó mi tí mo ń kó àpò owó sí, aà, èyí kí í ní àkókò rẹ̀ náà ni owó. Owó náà ló ṣe pàtàkì tó jẹ́ àwọn àkókò tí mo máa ń kó sínú àpò owó mi. Ẹ̀, àwọn mìíràn tí mo tún máa ń kó sínú àpò owó mi kì í ṣe gbogbo ìgbà náà ni o tó bá ti jẹ́ pé mò ń lọ sí òde tàbí tí mo ní tí mo fẹ́ lọ ìgbà yen mo máa mú àpò owó dání. Ẹ̀, àwọn nǹkan mìí tí mo tún máa ń kó sínú àpò owó, òun náà ni fọ́tò mi. Àwọn eléyii ti, àwọn eleyinbo n pè ní passport. Ẹ̀, òun náà wà lára nǹkan tí mo máa ń fi sínú àpò. Owó mi torí mo lè fẹ́ lò níbi tí mo bá fẹ́ lọ àwọn mìíràn tí mo tún máa ń fi sínú àpò owó mi, òun náà ni, ẹ́ẹ́, ID card mi ẹ̀, ìwé ìdánimọ̀ mi. Òun náà wà lára àwọn nǹkan tí mo máa ń fi sínú e. Àpò owó mi torí mo lè máa lọ síbi kan, kí ó jẹ́ nǹkan tó máa wúlò fún mi. Tàbí kí àwọn agbófinró ta pè ní ọlọ́pàá kí wọ́n dáyàn dùro, ẹ̀ẹ́, ìwé ìdánimọ̀ yẹn ni màá fi hàn wọ́n tí wọ́n ó fi mọ ìpè tí wọ́n fi mọ irú èèyàn tí mo jẹ́. Iru àwọn ìwé ìdánimọ̀ ti eleyi ti ibi iṣẹ́ fún won, àti eleyi ti ìjọba fún wa ti a n pe ni NIN. Ẹ̀ẹ́, àwọn nǹkan tí ó wà nínú àpò owó mi òun ni wọ́n yẹn.

Kí ni ó ń mú inú rẹ dùn kódà ní ọjọ́ tí kò dára? Hmm, àwọn nǹkan tí ó máa ń mú inú mi dùn ní àwọn ọjọ́ tí nǹkan bá dára, àwọn nǹkan mélòó péréte náà ni. Bíi ìkan lára àwọn tí ó máa ń mú inú mi dùn ni owó lákọkọ́. Ẹ̀n, ẹ̀ sọ pé owó. Ẹ̀hẹ́n, ìyẹn wà lára àwọn nǹkan tí ó máa ń mú inú mi dùn. Hmm, torí tí owó, owó ni ìdáhùn gbogbo. Owó sì ni a fi ń gbé àwọn nǹkan ṣe. Tí kò bá sí owó lọ́wọ́ èèyàn, inú èèyàn kì í dùn rárá rara. Àmọ́ ní tí owó bá dọ́wọ́ èèyàn, à, inú èèyàn máa ń dùn nítorí àwọn nǹkan tí èèyàn ó lè ṣe, èèyàn ó lè gbìyànjú láti ṣe, èèyàn ó lè ra àwọn nǹkan tí èèyàn fẹ́ rà. Ẹ̀kejì náà ni, tó tún máa ń mú inú mi dùn ni tí mo bá ti ní àlàáfíà, tí ò sí àìsàn kankan tí ó ń ṣe mí, tí mi ò ní ẹ̀yà ara kankan tí ó ń dùn mí. Ẹ̀hẹ́n, ìyẹn náà máa ń mú inú mi dùn. Ohun tí ó tún máa ń mú inú mi dùn náà ni tí àwọn ẹbí mi, àwọn òbí àtàwọn àbúrò mi, àwọn náà máa ń mú inú mi dùn. Hmm, àwọn náà máa ń mú inú mi dùn. Mo fẹ́ lè sọ pé oun náà ni ó jẹ́ nǹkan pàtàkì nínú àwọn nǹkan tó ń mú inú mi dùn. Gbogbo ìgbà tí mo bá dẹ̀ ti rí wọn, oun náà ni inú mi máa ń dùn. Ìgbà tí mo bá ti rí wọn wò ó jẹ́ àwọn tí ilé, à, ẹbí mi ni, tó jẹ́ àwọn tó jẹ́ owó àtàwọn ọ̀rẹ́ mi, inú máa ń dùn. Àti ìgbà tí ó dẹ̀ ti ń mú inú mi dùn, àti ìgbà tí ó ti pẹ náà ni, hmm, àti ìgbà tí ó ti pẹ ni ó ti ń mú inú mi dùn. Ẹ̀wà àwọn nǹkan tí mo lè sọ pé ó mú inú mi dùn niyẹn.

Ẹ̀, báwo ni o ṣe ń san owó pẹ̀lú fóònù? Ọ̀, owó tí mò ń san pẹ̀lú fóònù, iyẹn náà fi farapẹ́ irú owó tí mo bá fẹ́ san. Tó bá jẹ́ pé mo fẹ́ rajà, ẹ́hẹ́n, tí mo dẹ̀ lọ sí ibi tí wọ́n ti ń ta, fóònù mi náà ni màá fi san owó. Màá ṣe àtẹ̀ránsẹ́ owó sí wọn. Eleyi t'eleyinbo n pè ní transfer. Màá ṣe transfer sí wọn. Ọ̀, bí mo ṣe máa ń ṣe, ẹ̀, san owó pẹ̀lú fóònù mi niyẹ́n. Tó bá dẹ̀ jẹ́ pé, ẹ́ẹ̀, mo rí ibi tí mo fẹ́ ṣe tí wọ́n ò ní ẹ̀rọ fóònù, màá lo ATM card mi. Eléyìí táwọn, táyàwọn ìbò sípatá fi ń gba owó lẹ́nu ẹ̀rọ, ẹ́ẹ̀, ìyẹn náà wà tó jẹ́ pé mo máa fi san owó láti orí fóònù mi. Tó bá dẹ̀ jẹ́ pé àwọn títí ka san owó sí bí ká ra iná ní orí ẹ̀rọ, ẹ́ẹ̀, tí mo bá ti wọnú áápù wọn, tí wọ́n ti ń ta nǹkan tí mo bá fẹ́ rà, màá gba account number wọn. Ẹ̀hẹ́n, màá gba account number wọn. Màá wá, màá wá orúkọ wọn àti orúkọ báǹkì náà tí màá dẹ̀ ṣe ohun tí mo ba fẹ́ ṣe. Tó bá jẹ́ pé orí ẹ̀rọ iná ni mo fẹ́ rà, káàdì iná wa, òní màá tẹ̀ sí orí ẹ̀rọ fóònù mi tí màá dẹ̀ fi ra àwọn nǹkan tí mo bá fẹ́ rà. So bí mo ṣe máa ń san owó pẹ̀lú fóònù mi, ònun nií wọn yẹn.

Ṣé etí rẹ dára? Àh, bẹ́ẹ̀ni etí mi ń dára, ó dára gan. Bẹ́ẹ̀dẹ̀ ni ó ń se àwọn iṣẹ́ tí ó yẹ kó ṣe dáadáa. Ó ń gbọ́, kò rọ̀ bó ṣe yẹ kó gbọ́rọ̀. Hunhun ó dẹ síṣẹ́ dáadáa. Ẹ̀h, àwọn tí mo máa ń ṣe tí ó jẹ́ kí etí mi dára náà ni pé mo máa ń tọ́jú rẹ̀. Hun màá fọ̀ nígbà tó bá yẹ kí n fọ̀, tí n ba wẹ̀, màá nu àwọn omi bẹ̀ kúrò. Bẹ́ẹ̀ dẹ̀ ni màá dé ẹ nu àwọn ìdọ̀tí tí ó bá wà ní ara rẹ̀, màá nu wọ́n kúrò. Hun àwọn nǹkan tó jẹ́ kí etí mi dára náà ni pé mi ń tí iti kùti bọ̀ torí tí èèyàn bá ń ti nǹkan tí ò dá, àwọn nǹkan tí ó lè pani lára, eléyìí tí olóyìnbo pè ní sharp objects. Object, hun kò dára kí èèyàn máa ti bọ etí, tí èèyàn bá ti bọ etí, ó lè ba etí èèyàn jẹ́. So ìyẹn mi ń tí àwọn nǹkan tó bá lè pa etí mi lára, mi ń tí bọ inú etí mi rárá. Mo máa ń tọ́jú rẹ̀ bó ṣe yẹ kí n tọ́jú ẹ. Tó bá dẹ̀ tí dọ̀tí, màá wá òwú tí wọ́n fi nu, màá fi nu láti fi kó ìdọ̀tí inú rẹ̀ kúrò. Ẹ̀h, ìyẹn ló mú kí etí mi wà dáradára tó wà ní bó ṣe yẹ kó wà dáadáa.

Báwo ni o ṣe ń fi ọkàn balẹ̀ nígbà tí nǹkan bá pọ̀? Ehn, bí mo ṣe máa ń fi ọkàn balẹ̀, ìyẹn lákòókó ná. Mi ò jẹ́ kí gbogbo àwọn nǹkan tí mo bá ṣe kó pọ̀ dé ibi tí àwa fi, tí a fi wá jẹ́ kí n má fì ọkàn balẹ̀. Iṣẹ́ náà ni mo máa ń rí pé mo ṣe gbọgbọ ẹ̀ ní kíákíá ní àsìkò tí ó yẹ. Àwọn nǹkan tí ó lè mú kí iṣẹ́ mi ki ó pọ̀ ni bóyá tí mi bá ráyè tí iṣẹ́ bá pọ̀ fún mi tí mi rí eyan ran mi lọ́wọ́, tàbí tí kò bá sí iná àbí àwọn ohun èlò tí mo fẹ́ fi ṣiṣẹ́. Bí mo ṣe máa ń fi ọkàn balẹ̀ nígbà tí nǹkan ba pọ̀ ni pé, ehn, ohun tí màá kọ́ ṣe ni pé màá ṣètò àwọn nkan tí mo bá fẹ́ ṣe. Màá ṣètò rẹ̀ ṣíṣẹ́pẹ́, màá ṣíṣẹ́pẹ́, màá, tó sínú, màá fi sí ọ̀kan pé bí mo ṣe fẹ́ ṣe kíni lè, màá fi sínú ètò, bí mo ṣe fẹ́ ṣe. Ohun tí mo máa ń kọ́ ṣe ni màá jókòó, màá rò ó bí mo ṣe fẹ́ ṣe, màá fi sínú ètò. Àwọn tí mo máa ń bá sọ̀rọ̀ náà ni àwọn tí mo bá mọ̀ pé wọ́n ní òye àti ìmọ̀ràn tí wọ́n lè fún mi tí mo fi le, tí mo fi lè tètè yanjú, iṣẹ́ náà tí nígbà tí nkan bá pọ̀. Ohun tó máa ń ràn mí lọ́wo náà ni pé mo máa ń wá gbíyànjú láti wá àwọn èèyàn. Tí mo bá dẹ̀rí pé mi ò rí àwọn èèyàn, though ọ̀pọ̀lọpọ̀ ìgbà náà mo máa ń rí àwọn èèyàn, bó ti mo bá rí pé mi ò rí àwọn èèyàn, màá tètè jara mọ́. Àmọ́ tó ṣe kókó jù náà ni pé kí n rí èèyàn tó máa ran mi lọ́wọ́, torí àwọn ló lè tètè jẹ́ kí iṣẹ́ yẹn kó tètè di ṣíṣe fún mi láìsí wàhálà.